Báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Eh, bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, òun na ni tí àyè bá ti wà, a máa ń fi àyíká lẹ̀ láti lo àkókò pẹ̀lú ara wa náà ni. Pàápàá jùlọ àwọn ìgbà tí a bá lọ ibiṣẹ́ bí i àwọn ọ̀sẹ̀ tí-- ọjọ́ tí ó parí ọ̀ṣẹ̀, eleyii tí à ń pè ní Sati-- eh weekend tàbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọdún, ẹh ẹh tí àṣeyẹ ọdún bá wà. Àwọn ìgbà yẹn ni a máa n gbìyànjú làti lo àkókò pẹ̀lú ara wa ti a má rírà ta má yọ̀ mọ́ra wa. Eh ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé tí ounkaluku ti lọ sí ibi tí ẹ, tó jẹ́ pé ọdún ló máa ń pa ọ̀pọ̀lọpọ̀ pa pọ tàbí tí a ba ni nkan ti a fẹ ṣe tàbí ti a bá fẹ́ ṣe àbẹwò hun hun bẹyẹn ni aṣẹ má n lo àkókò. Tí gbogbo wá dẹ̀ máa ṣe nkan papọ̀ bí ẹbí, a máa jẹun papọ̀ bí ẹbí. Ọ̀pọ̀lọ gbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá jọ̀ wà, a máa gbéra wa lọ sí òde tàbí ìgboro tí a máa lọ ra nǹkan fúnra wa, tàbí ká gbéra wa lọ sí ibi tí a ti máa jẹun, tàbí ká gbéra wa lọ sí ibi tí a ti máa sì gbafẹ́, tàbí ibi tí a ti ṣeré, tí a ti ṣere àyọ̀, tàbí ká gbéra wa lọ sí ibi tí a ti etì òkun, ẹh ẹh láti lọ wo àwọn ohun mèremèrpe tí oun ń lọ ní àyíká. So gbogbo àwọn ìgbà ta máa ń lo àkókò papọ̀, eh ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ pé ìgbà ọdún, ẹh ẹh la máa ń lo, tàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ pé a fẹ́ ṣe àbẹwò, àwọn ìgbà yẹn, ba yẹn la ṣe ń lo àkókò pọ̀ pẹ̀lú ẹbí.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nn, oúnjẹ náà ni mo máa ń jẹ ní òwúrọ̀. Àmọ́, ó depend lórí, irú àkókò tí mo bá wà. Àmọ́ àwọn oúnjẹ tí a máa ń jẹ láàárọ̀, òní àwọn olóyìnbo pè ní breakfast. Oúnjẹ òwúrọ̀, òun là ń pè ní breakfast, torí oúnjẹ òwúrọ̀. Àwọn ẹlẹ́kọ́ ìmọ̀ dókítà wọ́n sọ pé ó ṣe pàtàkì kí èèyàn máa jẹ oúnjẹ òwúrọ̀ kótó di pé èèyàn máa jáde tàbí láti bẹ̀rẹ̀ sí ní lọ ṣe ohunkóhun. Àwọn oúnjẹ tí a máa ń jẹ, eh oún náà ni àwọn oúnjẹ tí kò bá wúwo jù, àwọn oúnjẹ tí i jẹ kò eeyan wuwo, àwọn oúnjẹ tí a máa ń pè ní light food. Òun là àwọn oúnjẹ tí a máa ń jẹ ní òwúrọ̀, bíi ìrẹsì. A lè jẹ ìrẹsì ní òwúrọ̀, eh ká fi dòdò jẹ. A ní ilẹ wa ní Yorùbá ńbí náà, a lè mú ògì. Ka mu ògì ni òwúrọ̀ pẹ̀lú àkàrà tàbí moimoi. Ẹ̀hẹn. A dẹ tún le jẹ bread àti tea. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tó bá jẹ pé eeyan n kanjú lọ sí ibi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà ló wà tó jẹ pé a lè máa ráyè láti dáná. Tó ṣe pé a kàn sáré máa se oúnjẹ tó máa tètè jiná, bíi iru búrẹ́dì àti tea. Ẹ̀hẹn. Àwọn oúnjẹ yẹn máa ń yára láti sè. Ògì, eh oún náà máa ń yára láti sè. Àwọn oúnjẹ tí a máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló dẹ wá tó jẹ pé tí a bá dáná ní alẹ́ tó bá di ọjọ́ kejì, a máa jẹ́, a má sá máa jẹ oúnjẹ tó jẹ pé kò ní jẹ́ kí inú kun tí kò ní máa dà inú ru ní ìgbà tí eeyan bá se ohunkóhun ní ọjọ́ yẹn. Àwọn oúnjẹ tí a máa ń jẹ náà ni ìrẹsì, a lè jẹ bread àti tea, a tún lè sè indomie. So àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni wọ́n yẹn.

Ṣàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Ẹ̀hẹ̀n, bí a ṣe ń gbin ohun ọ̀gbìn, òun náà ni pé a máa wa ẹ̀so, nǹkan tí a bá fẹ́ gbìn sí ilẹ̀. Ama wa lo si ibi ti ko ti si koriko àti idoti. Àwọn ibi tí wọ́n ti ro, tán tí san, tí ó sì dọ̀tí níbẹ̀. Tó jẹ́ pé ilẹ̀ tí ó dára láti gbin ǹkan ni a máa lọ síbẹ̀ tàbí ká lọ sí oko láti gbin. Tí a bá ti wá lọ sí ibi ibẹ̀ a máa kọ ebè sí oko náà. Àwọn ǹkan tí a dẹ̀ nílò láti fi kọ ebè yẹn náà ni ọkọ́ ọkọ́, a de tún lè, à tún nílò àdá náà láti kọ́kọ́ ṣán bibẹ̀. Tí a bá ti ṣe tán, a máa lo ọkọ́ láti fi kọ ebè. A ma tun wa wa eso ti afe gbin náà. Ta bá ti ri, a máa wá la ibẹ̀ yẹn, a máa wá ju èso tí a bá fẹ́ gbìn síi. Bóyá a fẹ́ gbìn ẹwà ni, bóyá a fẹ́ gbìn àgbàdo ni àbí a fẹ́ gbìn ẹ̀gẹ́ àbí ata. Àwọn èso, ohun ìkọ́kan tí ní èso tí a máa lò, tí a máa wá ti bọ̀ nù ilẹ̀. Tí a bá ti wá ti bọ̀ nù ilẹ̀, a máa wá máa bu ọmi wọ́n. Tàbí to ba je pe àsìkò ojo ni, a ni lo láti bu omi won. Òjò máa máa rọ̀ láti máa jẹ́ kí ó bá lè wù dáadáa. So tó bá ti wá ń wù, a máa má wá sí, a máa má ṣe àbẹ̀wò sí oko náà láti máa ro ìdọ̀tí kùro ní ara rẹ̀. Àwọn nkan ti aba gbin bi iru àgbàdo, àgbàdo ma n lo oṣù mẹ́ta, ti o fi ma wu. Àwọn náà máa ń lo oṣù láti wù. To bá dẹ́ pé ẹ̀gẹ́ náà ni, àwọn yẹ̀n náà máa ń lo ju oṣù mẹ́fa lọ tí a máa fi gbìn wọn tí a fi máa ka. So bí a ṣe ń gbin àwọn ohun ọ̀gbìn, òun ni.

Sọ fún wa bí oúnjẹ ṣe ń yípadà nígbà tí a bá ń tọ́jú ìlera. Ẹ̀ bí oúnjẹ ṣe máa ń yí padà tí a bá ń tọ́jú ìlera òun náà ni, ẹ́ẹ́, tí a bá ti mọ ohun kan tí ara fẹ́, tí a dẹ̀ ti mọ nǹkan tí ara ò fẹ́. Pápá jùlọ tí a bá fẹ́ mọ nǹkan tí ara fẹ́ àti n tí ara ò fẹ́, àwọn elétò ìmọ̀ ìlera, àwọn dókítà, òun ni wọ́n máa ṣàyẹ̀wò, tí wọ́n máa sọ ǹnkan tí ara bá fẹ́ fún wa. Wọn á sọ ǹnkan tí agọ ara bá nílò láti máa jẹ àti tí ó yẹ kó jẹ. Ti ó bá jẹ́ pé ago ara tí ṣúgà ti pọ̀jù ni, wọ́n á sọ fún pé kó dín ṣúgà kù, pé kó máa jẹ àwọn oúnjẹ tàbí èso tí kò ní ṣúgà ní ara jù. Ti o bá dẹ jẹ́ pé ara tó yẹ pé kó fi bẹ́ẹ̀ sí okun ní bíbẹ ni, wọ́n á sọ fún àwọn oúnjẹ tí ó lè máa jẹ, tí a fi máa ń ní okun síi. Ti ó bá dẹ jẹ́ pé ago ara tí kò fi bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ tó pọ̀ ni, wọ́n á sọ àwọn èso tí ó lè máa jẹ tàbí àwọn ewé tó máa gbò, ẹ́ẹ́, tó lè gbómu tó máa ń fún ní ẹ̀jẹ̀ tàbí àwọn ògùn tí eleyinbò pè ní supplement, wọ́n á sọ fún ẹ tí ó máa máa lo láti ìgbàkúgbà títí tí ago ara yẹn tí ó fi máa ń yípadà tí ìlera rẹ̀ fi máa tó bó ṣe yẹ kí ó tó. Iye ìgbà tí ó dẹ máa ń gbà náà ni ìgbà àkókò díẹ̀ tí ìlera. Ó depend lórí, ẹ́ẹ́, àìlera tí eniyẹn bá ní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, so ọ̀pọ̀lọpọ̀ ìgbà mii wa to jẹ pé ó máa ń to oṣù kan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mii wa to jẹ pé ó dẹ máa jù bẹ́ẹ̀ lọ tí aìlera ẹniyẹn ta fi di pé a gbọ́ tí ìlera pípé tí a fi wà ní ara rẹ̀. So àwọn oúnjẹ tí à ń se tó máa ń yípadà láti fi tọ́jú ìlera, àwọn oúnjẹ bí vitamin C, vitamin, àwọn èso. So òun ni àwọn oúnjẹ tó máa ń yí ìlera padà tí a bá ń ṣe ìtọ́jú.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Àbẹ́ẹ́ni, mo máa ń kọ́ kan ní orí íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ nkan ti o wa to je pe orí intaaneti ni láti maa n ko tàbí to ba n ri pe mimo nkan ti mo de wo i pe ọ̀nà wo mo le ko ti mo ba ti lo si odo àwọn eeyan láti lo ko nkan ti ma tun se náà ni wípé maa tun lo sórí intaaneti ki n ba letu mo fi mo nípa nkan yen si torí íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan rọrùn. Màá kàn mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí máa dẹ̀ wá data sórire tí màá rà, ẹ̀rọ data sórire tí màá dẹ̀ máa lò. Oríṣìíríṣìí nǹkan tí màá fẹ́ kọ́, òun ló wà tí màá de fẹ́ wò. Màá lọ sí orí website YouTube láti wò. Màá kàn te nǹkan tí màá fẹ́ kọ́ sí ibẹ̀. Tí èèyàn bá fẹ́ kọ́ bí wọ́n ṣe ń dá ńá, èèyàn lè rí kọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Tí mo bá fẹ́ kọ́ bí wọ́n ṣe ń di irun àbí bí wọ́n ṣe ń ge irun, mo lè kọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Tobá dẹ́ẹ̀ pé mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe typing àti email tàbí àwọn kátàkárà ní, buying and selling tàbí affiliate marketing, èèyàn náà lè kọ́ ní orí íńtánẹ́ẹ̀tì. Tobá dẹ́ẹ̀ yẹ pé èèyàn fẹ́ kọ́ bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń ṣe oríṣìíríṣìí nǹkan, èèyàn náà le kọ́ lórí íńtánẹ́ẹ̀tì. So ópọ̀lọpọ̀ nǹkan ní íńtánẹ́ẹ̀tì tí je kó rọrùn tó yẹ́ pé èèyàn lè ko ẹ̀kọ́ rẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì. So èmi náà dẹ̀ jẹ́ enikan tó yẹ pé ó máa ń lo àǹfàní yìí láti fi kọ́ nǹkankan tí mo bá fẹ́ kọ́ ní orí íńtánẹ́ẹ̀tì. Màá kàn jókòó, màá dẹ̀ wá ìwé tí màá fi máa kọ́ ohun tí màá fẹ́ kọ́. To ye pe èèyàn náà fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe àkàrà òyìnbó, èèyàn máa rí kọ́ nírọ̀rùn lórí íńtánẹ́ẹ̀tì. So iyen náà wá fe mi láǹfàní náà a sì máa ko nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ ni, mo ni ẹranko ọ̀sìn. Eléyi àwọn olóyìnbo pè ní domestic pet. Bẹ́ẹ̀ni, mo ní wọn ní oríṣiríṣi torí ohun tó jẹ́ kí n ní wọn oríṣiríṣi ni pé mo nífẹ̀ẹ́ sí kí n máa rí wọn ní àyíká mi. Gẹ́gẹ́ bí ẹni tó sì tún ní ìfẹ́ sí nǹkan àgbẹ̀ torí ẹni tó bá n ṣe àgbẹ̀ náà yálà kó jẹ́ pé ó jẹ́ ẹni tó ń gbin ǹkan tàbí ẹni tí ó ń sin àwọn ẹranko. So ìyẹn mú mi láti nífẹ́ sí ǹkan ọ̀ṣin so, ní ibi ilé mi tí mò ń gbé, mo ní àwọn ibùgbé tí mo ti ń sin àwọn ẹranko bí ewúrẹ́, ewúrẹ́, adìyẹ, lára àwọn ǹkan ọ̀sìn tí mo ní. Adìye, mo dẹ̀ tún ní tòlótòló náà tí mò ń sin to jẹ́ pé tí gbogbo wọn bá pa ọmọ báyìí, a máa ta díẹ̀ lára wọn. Ta bá ti ta tí a ti rí èrè ojú owo, a tún le rí owó èyí nínú rẹ̀ tí a máa pàjé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lo wa tó jẹ́ pé tó bá ti n di òpin ọdún bayi, a máa wá ǹkan, ta máa wá bí ẹran ọ̀sìn, bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà lo máa ń jẹ́ tó jẹ́ pé adìyẹ, ta máa sin títí di òpin ọdún tí a máa pàjẹ. Mo de tun ni aja kékeré na, ni àyíká mi to je pe oun lo ma n so àwọn ẹranko ọ̀sìn tó kú tí kì í jẹ́ kí àbúrú ṣẹlẹ̀ sí wọn. Ajá náà dẹ̀ tún jẹ́ ẹni tó máa ń ṣe ààbò sínú ilé náà tí kò ní jẹ́ kí olè wọlé. Tí olè bá ti dé báyìí, a máa máa gbó tí a fi mọ̀ pé nkankan ti ṣẹlẹ̀. So, mo ní ẹranko ọ̀sìn dáadáa tí ó wà ní àyíká ile mi tí mò ń sin.